Ṣé o máa ń bá àwọn aládùúgbò rẹ ṣeré? Àn bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn aládùúgbò mi ṣeré. Àdúgbò mi jẹ́ ibìkan tí, um, a, ó wà ní àkámọ́ tí àwọn olóyìnbo máa ń pè ní estate. Torí náà ojú ojúkára ni, ní àdúgbò mi tí àwọn ọmọdé wọ́n mọ ara wọn, àwọn òbí wọ́n mọ ara wọn. E, torí náà màá sọ pé bẹ́ẹ̀ni mo mọ àwọn aládùúgbò mi dáadáa.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kí ń jẹun ní ọ̀sán. Tí mo bá dé máa jẹun, rárá mo máa ń jẹ èso díẹ̀ tàbí kí n jẹ ohun ìpanu díẹ̀. Ṣùgbọ́n ní tí ónjẹ gangan, mi ò kí ń jẹun ní ọ̀sán. Alẹ́ ni mo máa ń jẹun jù.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ikoko rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Àti dáàbò bo ààyè ikoko lórí Íńtánẹ́ẹ̀tì ó jẹ́ nǹkan tí ó lágbára díẹ̀ láti ṣe, ṣùgbọ́n ọ̀nà tí èmi máa ń lò láti dáàbò bo ààyè mi ni pé mi ò kí ń fi àwọn, ẹm, àwọn nǹkan tí ó jẹ́, ẹm, àṣírí mi sí orí Íńtánẹ́ẹ̀tì. Mi ò kí ń sọ nǹkan tí ó yẹ ki ó jẹ́ láàárín ẹbí tàbí tó yẹ kó jẹ́ nǹkan tí, nǹkan àṣírí, nǹkan tí ó yẹ kí ń fi pamọ́ mi ò kí ń sọ lórí Íńtánẹ́ẹ̀tì. Tí n bá dẹ̀ máa ṣe ohunkóhun tí bá máa ṣí, ẹm, ààyè káyè lórí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń rí dájú wípé kò kín ń ṣe ibi tí wọ́n ti lè wo àṣírí mi tàbí tí wọ́n ti lè mú àwọn, ẹm, ohun tí ó jẹ́ àṣírí mi lò. Torí náà mo máa ń gbìyànjú láti dáàbò bo ààyè kankan mi lórí Íńtánẹ́ẹ̀tì.

Irú kọ̀mpútà wò ní ò ní? Aah, kọ̀mpútà onígbà, onígbà, onígbògbàdé ni mo ní. Èyí tí wọ́n ń pè ní lápútọ̀ọ̀pù. Òun ni mo ní tí ó ṣeé gbé kiri alágbe sínú àpò, àpò, àpò lè wọ́ tí mo lè gbé kiri, tí mo, tí mo lè gbé wọ ibi tí ó bá yẹ kí n gbé wọ̀ tí mo fi lè ṣiṣẹ́ ní àsìkò tí ó bá wù mí. Mi ò ní láti délé tàbí kí n ní àyè kan pàtó fún. Alágbe ká ni gbé kiri ṣe ǹkan tí màá ṣe nígbà tí ìgbà tí ó bá wù mí láti ṣe. Torí náà kọ̀mpútà alágbèéká ni mo ní.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Tí n bá ṣe jí ní òwúrọ̀, ohun tí mo máa ń kọ́kọ́ ṣe ni láti gbàdúrà sí Elédùmarè láti dúpẹ́ jíjí tí mo tún jí sí ayé. Lẹ́yìn ìgbà náà, màá wọ ilé ìdáná lọ láti dáná oúnjẹ òwúrọ̀ fún àwọn ará ilé mi. Lẹ́yìn ìgbà tí n bá ṣe tán pẹ̀lú iná dídá, màá jí àwọn ọmọ láti múra wọn láti lọ sí ilé ìwé. Èmi náà á sì ń múra láti lọ sí ibi iṣẹ́ mi. Kójúbáyí lọ.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Kódà mo fẹ́ràn àti máa wọ ago ọwọ́ ní ọ̀pọ̀lọpọ̀. Èyí tí, à, ó sì jẹ́ pàtàkì fún mi láti ṣe torí ó jẹ́ mo rí gẹ́gẹ́ bí ọ̀nà láti bùkún ìmúra mi. Nítorí náà mo máa ń wọ ago ọwọ́, mo sì fẹ́ràn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Oríṣiiríṣii ago ọwọ́ ni mo ní. Mo ní, ẹ́m, aláwọ̀, mo ní oní góòlù, mo ní oní sílívá. Èyí kéyìí tí ó bá wù tí ó bá bá ìmúra mi lọ fún ọjọ́ òun ní mo máa ń wọ.

Ṣé o fẹ́ràn wà ní òru? À, ìbéèrè yìí ó, ó ṣe bákan sí mi. Ṣùgbọ́n tí n bá fẹ́ dáhùn bí ó ṣe yẹ, bí ọgbọ́n mi ṣe gbe, màá ní ṣé mo fẹ́ràn àti wà ní òru. Mo jẹ́ ẹnìkan tí kò kí n tètè sùn. Mo lè máa sùn títí di aago kan, aago méjì òru. Nítorí náà mo fẹ́, mo fẹ́ràn láti dá wà ní òru. Òru ni mo máa ń gbé ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí ó bá yẹ kí n ṣe. Láti ìbí óyà ilé tí mo gbé bọ̀ láti ibi iṣẹ́ tàbí elé tí ó wù mí láti ṣe, òru ni mo máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mi. Nítorí náà mo fẹ́ràn láti wà ní òru.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Àh, mo fẹ́ràn, ehm, àwọn tí wọ́n máa ń gbá bọ́ọ̀lù àláfẹsẹ̀gbá. Mo fẹ́ràn wọn ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí náà ẹgbẹ́ oní búlúù tó ń pè ní Chelsea, òun ni ẹgbẹ́ tí mo fẹ́ràn jù lọ. Nítorí pé mo fẹ́ràn bí wọ́n ṣe máa ń gbá bọ́ọ̀lù, mo sì fẹ́ràn bí wọ́n ṣe wà láti àtọ́dúnmọ́dún. Torí náà ẹgbẹ́ Chelsea ni mo fẹ́ràn.

Kí ni ó má ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́, ehm, gẹ́gẹ́ bí iṣẹ́ mi? Dókítà, ẹh ẹran ọ̀sìn ni mí. Tí n bá rí ẹran ọ̀sìn tí ó wà nínú ìrora tàbí tí ó ń ṣe àìsàn, mo má ń ní ìtara láti tètè bójú tó wọn kí ara wọn kí ó lè yá, kí ó lè bẹ̀rẹ̀ sí ní ṣeré padà, kí ó lè bẹ̀rẹ̀ sí ní jẹun, kí wọ́n lè bẹ̀rẹ̀ sí ní ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nítorí náà ẹran ọ̀sìn tó bá ń ṣe àìsàn ó má ń ta mí lára láti ṣiṣẹ́.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? O ti tó bi ọdún méjìlá báyìí tí mo ti wọ ilé ìkàwé gbẹ̀yìn. Er, bí mo ṣe páàrí ní ilé ìwé gíga ni mo bẹ̀rẹ̀ iṣẹ́. Nítorí náà, à ti wọ ilé ìkàwé ó ti pẹ́ jdiẹ. A fi tí ìbéèrè yìí bá mú ilé ìkàwé àwọn ọmọ dání, mo máa ń lọ sí ilé ìwé àwọn ọmọ mi láti lọ wọ̀n wọ́n. Mo sì máa ń wọ ilé ìkàwé wọn láti rí bí wọ́n ṣe ń ṣe ní ilé ìwé.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà tí àwa máa ń ṣe ní inú ẹbí mi torí ẹbí ìgbàgbọ́ ni ẹbí mi, a kìí fi kérésì ṣere rárá. Ìgbà à ṣà wa ni láti péjọ nígbà kérésì, oníkálukú á wá ní àti ibi tó ń gbé, ibi tí wọ́n wà, a máa kórawọ́ jọ. Ìgbà irú ìgbà yìí ni a fi à ṣà ìdílé wa sí. Ta máa kóra jọ, a máa sọ gbogbo nǹkan tí ó yẹ ká sọ, a máa gbàdúrà, a máa ṣe ohun tí ó yẹ kí a ṣe.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Àh, èmi ò kí ń lo aṣọ ìwẹ̀, mo máa ń lo kànhin kànhin ìwẹ̀. Nítorí pé kànhin kànhin ò ń mú ara dá ṣááká tí èèyàn bá lò ó pẹ̀lú ọṣẹ. Mi ò gbádùn àti máa lo aṣọ rárá àti rárá. Ṣùgbọ́n pẹ̀lú kànhin kànhin àti ọṣẹ, ẹ̀yi a mú kí ara ṣe ṣááká. Mi ò ní aṣọ ìwẹ̀

Ṣé o máa ń ṣe eré ìdánì? Àm, ọ̀rọ̀ yii oyé mi tó, ṣùgbọ́n máa sọ pé pẹ̀lú ọgbọ́n mi máa ní ṣé o máa ń ṣe eré ìdánì, bẹ́ẹ̀ eré ìdánìlárayá tó bá ṣe ìbéèrè ni tí ó wà níyẹn. Bẹ́ẹ̀ni, mọ máa ń ṣe eré ìdárayá. Kódà mo fẹ́ràn eré ìdárayá ní ọ̀pọ̀lọpọ̀ tí mo máa ń ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, pẹ̀lú àwọn ọmọ mi, pẹ̀lú ìdílé mi. Bẹ́ẹ̀ni a máa ń ṣe eré ìdánì.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Mo fẹ́ràn àti máa wo ìràwọ̀ nígbà tí mo ṣi wà ní ilé àwọn òbí mi nítorí pé a máa ń jáde síta, máa wò ju ọ̀run, a máa rí ìràwọ̀, a máa, a máa dárúkọ àwọn ìràwọ̀ tí ó wà ní òkè. Ṣùgbọ́n ní ayé ìsìnyí pẹ̀lú ayé ìgbàlódé tí a wà tí ayé ti, tó ti, tó ti fọ, tó ti gbó, gbó, gbòòrò sí dáradára, a ti rí ìràwọ̀ ní ìlú ó ṣòro díẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ràn àti máa wo ìràwọ̀ nígbàkigbà tí mbá ráyè lá ti wo wọ́n.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ torí iṣẹ́ tí mò ń ṣe ó jẹ mọ́ àti máa jáde lọ sí ilétò tàbí ilé àwọn oníbàárà wa. Nítorí náà mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ dáradára.

Ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? A bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá ń lọ sí ibì kan tí mi ò mọ̀, mo máa ń bèèrè ọ̀nà. Yorùbá náà ló sísọ pé "Àbèrè ọ̀nà ò kí ń ṣíná" nítorí náà mo máa ń bèèrè ọ̀nà, àti pé mo jẹ́ ẹnìkan tí kò mọ̀, tí kò ní ojú ọ̀nà. Nítorí náà, ọ̀pọ̀lọpọ̀ ibi tí n bá ń lọ, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn kí n má bàá ṣíná.

Ìgbà mélòó ni o máa ń ṣẹ-- lo máa ń ṣàyẹ̀wò ímélì rẹ?, ah Um, gẹ́gẹ́ bí ẹnìkan, mo, mo ti to ímélì mi, mo ti ṣètò rẹ̀ sipè tí ó bá ṣe ń wọlé ni mo ma ma rí ní orí ẹ̀rọ àgbéká mi. Nítorí náà, tó bá ṣe ń wọlé, màá rí. Èyí tí ó bá yẹ kí ń wò ní àsìkò tó wọlé, màá wòyẹ̀wò. Èyí tí ó bá le dúró de ìgbà, ìgbà mìíràn, màá fi sílẹ̀ láti dúró de ìgbà mìíràn.

Ṣé o ti gun alùpùpù rí? Àbẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí. Kódà mo fẹ́ràn láti máa gun, nítorí à, ìlú tí mò ń gbé, súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó máa ń pọ̀. Nítorí náà, ẹ, alùpùpù ó máa ń yára láti gbé èèyàn dé ibi tí èèyàn ń lọ. Nítorí náà mo, mo ti gun alùpùpù rí, mo sì fẹ́ràn láti máa gun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí mo bá ní bí i kan láti dé ní àkókò.

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jí? Àwọn mo gbàgbé pé ìbéèrè yìí ń sọ pé ṣé ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn? Tí ènìyàn bá ṣẹ̀ mí tí ó bá tọrọ ìdáríjì, n, mi ò ní ọ̀nà mìíràn ju pé kí n dáríjì. Bẹ́ẹ̀ ni ó rọrùn fún mi láti dáríjì àwọn tí ó ṣẹ̀ mí tí wọ́n dẹ̀ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n kò rọrùn fún mi láti gbàgbé ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀. Nítorí náà, èyí máa ń jẹ́ kí n wà ní àkíyèsára kí wọ́n má bá tún ṣẹ̀ mí, or kí ẹ̀ṣẹ̀ tí ó kọ́kọ́ ṣẹ̀ kí ó má tú wáyé mọ́.

Ṣé o máa ń pàdé àfojúsùn títa rẹ? Ẹ́, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ẹ̀, pẹ̀lú, àti máa ṣètò dáradára. Mo máa ń pàdé àfojúsùn mi ní nnkan tí mò ń tà ní ilé ìtajà mi ní ilé iṣẹ́ mi. Bẹ́ẹ̀ ni, mo máa ń pàdé àfojúsùn mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bó ti ẹ ṣe wípé àwọn ìgbà mìíràn ọjà títa máa ń ṣòro díẹ̀ àti ìpàdé àfojúsùn máa ń le díẹ̀. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń tiraka láti pàdé àfojúsùn mi.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn láti máa lọ jù mi o fẹ́ràn ibi kan láti máa jáde tàbí láti máa lọ ibi kankan. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí òṣìṣẹ́, mo nílò láti máa lọ sí ibi iṣẹ́. Nítorí náà, mo le sọ pé mo fẹ́ràn láti máa lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n lẹ́yìn ilé yìí, mo fẹ́ràn láti máa wà nínú ilé mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà, mi ò fẹ́ràn láti máa jáde.

Kí ni àwọn nǹkan tí ó wà nínú àpò owó rẹ? Àká, gẹ́gẹ́ bí obìnrin oríṣiríṣi nǹkan ni ó wà nínú àpò ọwọ́ mi, ṣùgbọ́n jùlọ, eh, mo máa ń mú káàdì ìdánimọ̀ mi, àwọn owó biì ṣeǹjì díẹ̀díẹ̀, ah, bírò yẹn tàkádà, ah, mo máa ń mú, eh, ìpa-ìpatè, nǹkan láti pa ètè mi kí ètè mi má bá gbe. Ó máa wà nínú àpò ọwọ́ mi. Ah, ìgbà mí ìwé, ẹlẹ́mìí ìwé nínú àpò owó mi. Nínú àpò ọwọ́ mi, mo máa ń ní àpò owó kékeré náà nínú, nínú rẹ̀ àti àwọn nǹkan tí mo bá nílò fún ibi tí mò ń lọ tàbí ibi tí mò ń jáde lọ.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Bẹ́ẹ̀ni, nígbàkúgbà tí mo bá ń wa ọkọ̀, mo máa ń làkàkà láti tẹ̀lé àwọn òfin tí ó pa ọ̀nà mọ́, fún ànfàní ara mi àti fún ànfàní àwọn ọlọ́kọ̀ mìíràn àti àwọn ènìyàn tí a jọ ń lo ọ̀nà. Nítorí náà mo máa ń làkàkà láti tẹ̀lé àwọn òfin tí ó pa ojú ọ̀nà mọ́ àti ìyára ọkọ̀.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo gbàgbọ́ wípé tí o bá tọ́jú oníbàárà kan dáradára, oníbàárà kan a sọ fún ẹlòmíì tàbí èèyàn méjì mìíràn tàbí èèyàn márùn-ún mìíràn. Nítorí náà ọ̀rọ̀ ẹnu àwọn oníbàárà tí èèyàn tọ́jú dáradára, tí èèyàn bá bàtà dáradára, ó ṣe kókó fún mi láti ràn mí lọ́wọ́ pẹ̀lú ìpolówó mi.

Ṣé o máa ń fín tùràrí? Rárá, mi ò fẹ́ràn àti máa fín tùràrí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá gbóòórùn tùràrí tí wọ́n bá fin ní àyíká mi, ó máa ń fa ikọ́ fún mi àti kí ìmú mi kí ó dí. Nítorí náà, mi ò fẹ́ràn àti ní tùràrí ní àkàtà mi tàbí ní àyíká mi.

Ṣé orí máa ń fọ́ ọ bẹ́ẹ̀ ni ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí mo bá fi lọ síbi iṣẹ́ padà wọ inú ilé torí gbogbo wàhálà tí mo ti ṣe ní ojú ọjọ́ àti àìjẹun mi bí ó ti tó àti bí ó ti yẹ tí n bá fi máa wọ ilé ní ìrọ̀lẹ́ orí máa ń fọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ìpara láti para mi ní ìgbà kúgbà tí mo bá ṣẹ̀ṣẹ̀ wẹ̀ tán kí ara mi má bà fúnfun, kí ara mi má bà rí bọ̀lọ̀ bọ̀lọ̀. Mo máa ń lo ìpara kí ara mi lè dán, kí àwọ̀ mi lè yọ dáradára.

Ṣé o fẹ́ràn jìyàn? Ah, mo fẹ́ gbà pé ìbéèrè yìí sọ pé ṣé mo fẹ́ràn ìyàn jíjà. Àbẹ́ẹ̀ni, lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá gbọ́ ǹkan tí ó lòdì sí, ẹ, àrídájú mi, mo máa lákàkà láti tó palẹ̀. Nítorí náà, eyi máa ń mú ìyàn jíjà wá. Mo sì fẹ́ràn láti máa jìyàn lọ́pọ̀lọpọ̀ torí pé mo gbàgbọ́ pé o yẹ kí èèyàn kí ó máa sọ ókódoro ọ̀rọ̀ tí ó ní àrídájú.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? A nígbà kan rí, mo ní mo forúkọ mi sílẹ̀ ní eré ìdárayá tí mo máa ń lọ ní ìparí ọ̀sẹ̀ ní ọjọ́ àbámẹ́ta. Ṣùgbọ́n lẹ́nu ijó mẹ́ta yìí, lẹ́yìn ìgbà tí ìforúkọ tí mo fi sílẹ̀ kẹ́yìn tí ó ti lo àkókò rẹ̀ kọjá, mi ò tun tíì ṣe òmíràn.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábáṣiṣẹ́ pọ̀? Lọ́pọ̀lọpọ̀ ìgbà, àwọn tí mo ń bá ṣiṣẹ́ pọ̀, mi ò lágbára lórí àti yan wọ́n. Ṣùgbọ́n ní ìgbà díẹ̀, ìgbà kéréje tí mo ní àǹfààní láti yan àwọn tí ó bá mi ṣiṣẹ́, mo rí dájú pé mo yan àwọn tí wọ́n kárà masínkì, tí wọ́n fẹ́ràn iṣẹ́ wọn, tí wọ́n ò ṣe ọ̀lẹ ní ìdí iṣẹ́ wọn, tí wọ́n dẹ̀ mọ nǹkan tí wọ́n ń ṣe, tí wọ́n ṣetán láti ṣiṣẹ́ ní àsìkò. Àwọn tí mo yàn láti bá ṣiṣẹ́ pọ̀ ni wọ́n yìí.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ rẹ? A ìgbà kẹ́yìn tí mo kọ́ ohun tuntun ní ibi iṣẹ́ mi, ó tó bí ìwọ̀n oṣù mẹ́fà sẹ́yìn tí wọ́n mú àwọn olùkọ́ láti òkèèrè wá sí ilé iṣẹ́ mi láti kọ́ wa ní àwọn ohun tuntun mìíràn yàtọ̀ sí nǹkan tí a mọ̀, nǹkan tí a ti ń ṣe látẹ̀yìnwá.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pẹ̀lú ìfarabalẹ̀ àti gbígba àsìkò láì gba àsìkò ara ẹni. Ṣùgbọ́n láti pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti lílo àsìkò ni dáradára, mo máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe tí mo bá fẹ́ ṣe. Mo sì máa ń lọ sí orí ẹ̀rọ ayélujára láti ṣe àwáàdí àwọn nǹkan tí mo nílò láti ṣe àwọn iṣẹ́ àkànṣe wọ̀nyí.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? À bẹ́ẹ́ni, mo máa ń kọrin kẹ́lẹ́. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa kọrin ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àn, nítorí pé àwọn ènìyàn máa ń wà ní àyíká àti ní tòsí tí mi ò dẹ́fẹ́ fi tèmi di tiwọn lọ́wọ́. Mo máa ń kọrin ní kẹ́lẹ́ ní ọ̀pọ̀ ìgbà láti dára lára yá láti mú iṣẹ́ tó mọ̀ tó yá.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń wo àwọn ètò móhùnmáwòrán. Yala kí n wo ètò pẹ̀lú àwọn ọmọ nígbàtí wọ́n bá ń wo eré tàbí kí n wo eré ìdárayá tàbí kí n gbọ́ ohun tí ó ń lọ ní àyíká lórílèèdè àti ní àgbáyé.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ní àsìkò yìí mi ò gbádùn bí ètò ìdárayá mi ṣe rí nítorí pé mi ò ṣe bí ó ṣe tọ́ àti tó ṣe yẹ. Ẹ̀ kan ní ọ̀sẹ̀ ọjọ́ àbámẹ́ta ni mo máa ń lọ se eré ìdárayá. Ṣùgbọ́n ní ẹnu ọjọ́ mẹ́ta yìí mi ò lọ sí orí pápá láti ṣeré ìdárayá ní ọjọ́ àbámẹ́ta mọ.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayára bí àṣà fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mi ò bá ti ní ǹkan ṣe lórí ẹ̀rọ ayára bí àṣà, mi ò kí ń tàn, mo máa ń fi sílẹ̀ ní pípa ni. Ṣùgbọ́n íjọ́kíjọ́ tí n bá nílò láti ṣe ǹkankan tàbí òmíràn lórí rẹ̀, mo máa ń lákàkà, mo máa ń gbìyànjú láti lò ó láti ṣe ǹkan tí ó yẹ kí n ṣe.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń tiraka láti má ṣe àdéhùn pẹ̀lú ẹnikan keni. Ṣùgbọ́n nígbà tí n bá ṣe àdéhùn, mo máa ń sapá láti tètè mú àwọn àdéhùn náà ṣẹ kí má bá gbàgbé tàbí ko má bá di pé bóyá irọ́ mi mo pa fún ẹni tí mo ṣe àdéhùn pẹ̀lú.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? À ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kí ń lo agogo ìjí, nítorí pé à, mo ní ìfulára láti tètè jí nígbà tí ó bá yẹ kí ń jí. Ṣùgbọ́n ìgbà mìíràn tí ó bá nílò kí ń jí yára ṣáájú àsìkò tí mo máa ń jí, èyí ni tí ó jẹ́ ago mẹ́fà. Nígbàkigbà tí ó bá yẹ kí ń jí kí ago mẹ́fà tó lù, mo máa ń lo, ẹ, agogo ìjí mi.